Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ẹ̀kan láàrín ọ̀sẹ̀ ni èmi máa ń fọ ọkọ̀ mi, ṣùgbọ́n nígbà mìíràn, a máa já sí èèmejì láàrín ọ̀sẹ̀. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, ẹ́kan láàrín ọ̀sẹ̀ ni mo máa ń fọ ọkọ̀ mi.